Mo máa ń fọ aṣọ mi ní ojoojúmọ́ nítorí pé mo ní ẹ̀rọ tí a fi ń fọ aṣọ. Èyí ì jẹ́ kó rọ̀ mí lọ́rùn lọ́pọ̀lọ́pọ̀. Tí n bá ti jí ní òwúrọ̀, aṣọ tí mo wọ̀ ní àná máa dà sínú ẹ̀rọ tí mo fi ń fọ aṣọ, èyí a dẹ̀ bá mi fọ. Lẹ́yìn náà oun ni máa lọ máa ṣe nǹkan tí mò ń ṣe. Kí n tó mura ibi iṣẹ́ mi tán, àwọn aṣọ náà ó ti mọ́. Ẹ̀rọ náà ni ó máa ń bá mi fún gbogbo omi rẹ̀. Èyí tó kù ni kí n kan nà sí ibi afẹ́fẹ́ tàbí inú oòrùn fẹ́ẹ́rẹ́. Tó bá jẹ́ ọjọ́ tí mò ń lọ ibi iṣẹ́ ni, ẹ kú le ibi tí òòrùn ò tí pọ̀, òun ni mo máa ń sa aṣọ mi sí. Èyí máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti má jẹ́ kí aṣọ mi bàjẹ́. Àmọ́ ó tó bá jẹ́ ilé ni mo wà àbí ibi tí mo lọ òjìna pàápàá, mo máa ń sa sí orí wáyà. Èyí tí ó máa ń fún òòrùn ní àǹfààní láti gbẹ́ dáadáa ṣùgbọ́n tí kò ní ìbàjẹ́ nítorí mi ò ní ẹ́pẹ́ tí màá fi ka aṣọ mi wọlé. Mo ní ìfẹ́ ṣé kí máa fọ aṣọ lójoojúmọ́ nítorí pé èmi kọ́ ni màá fọwọ́ mi fọ́. Mo ní ẹ̀rọ ìgbàlódé tó máa ń fọ. Mo dẹ̀ máa ríi dájú pé tí n bá ti fọ àwọn aṣọ náà, mo máa ń tò wọ́n padà sí ààyè wọn. Àmọ́ ó tó bá jẹ́ àwọn aṣọ bíi agbádá ni àbí àwọn aṣọ tí mo fi ń sùn ní orí ibùsùn mi, àwọn iyẹn tóbi gidi gan. Mi ò ní ààyè tó pọ̀ láti sá wọ́n. Nítorí náà, ọs-- ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀, òun ní mo máa ń pe alágbàfọ̀, àwọn tí ayé òde òní láti wá bá mi kó fọ. Tí ó bá dẹ̀ ti wá tó kó aṣọ náà tó fọ tán, ó náà ló máa lọ, a dẹ̀ fi wọ́n sínú ọ̀rá tí wọ́n fi ń dáàbò bo aṣọ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti lọ tán kó mo ba à wà dáàrú àbí kó rún. Báyìí ni mo ṣe máa ń ṣe ìtọ́jú àwọn aṣọ mi. Mo tun máa ń ríi dájú wípé gbogbo aṣọ tí mo ní pátá tí mo bá fọ tán, òiní mo máa ń tò wọ́n sínú yàrá àto aṣọ mi sí nítorí pé mo ní èyí tí wọ́n bá mi kan síbẹ̀ ní ìpele ìpele àti ìlànà bí àwọn aṣọ mi ṣe rí. Mo ní èyí tó jẹ́ pé agbádá nìkan ni mo máa ń to sí ìpele bẹ. Mo ní èyí tó jẹ́ wípé àwọn aṣọ ibi iṣẹ́ mi, òun nìkan ni mo máa ń to síbẹ̀. Mo ní èyí tó jẹ́ wípé àwọn aṣọ tí mo máa ń wọ̀ sùn nìkan ni mo máa ń to síbẹ̀. Mo dẹ̀ ní ìpele èyí tó jẹ́ wípé àwọn nǹkan tí èèyàn ń wẹ̀ tẹ́lẹ̀ aṣọ òní mo máa ń to síbẹ̀. Èyí tó ṣe kókó jù nínú gbogbo ẹ ní pé ní ojoojúmọ́, ounvnií mo máa ń fọ àwọn aṣọ èyí tó jẹ́ ti èyí tí mo lè fi ẹ̀rọ mi fọ tí mo sì ní oore ọ̀fẹ́ àti sá. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, òní mo máa ń fọ àwọn èyí tí mi ò ní oore ọ̀fẹ́ àti sá nínú ilé. Iji tó dẹ̀ fi jẹ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni pé mo máa ń ríi dájú pé mo pààrọ̀ aṣọ ibùsùn mi ní ẹ, ẹ̀ẹ̀méjì ní àárín ọ̀sẹ̀. Èyí máa ń jẹ́ kí n máa ní aṣọ nílẹ̀ kó dà kó jẹ́ pé mi ò ní òde kankan tí mo lọ. Àwọn ibùsùn yen mo máa ń kó dání láti kó fún alágbàfọ̀ náà tí mo bá lọ sí ibi iṣẹ́ mi. Mo sì máa ń gbà padà tí n bá ń bọ̀ láti ibi iṣẹ́ mi lọ́wọ́ alágbàfọ̀ náà. Báyìí ni mo ṣe máa ń fọ aṣọ mi.